Lórí ǹkan tí ẹ fún mi wípé ṣé mo fẹ́ràn jìyàn à, pà pá jù lọ ná, kí ni a ń pè ní jìyàn? Jìyàn ni pé ìtàkùn ọ̀rọ̀ sọ láàárín ènìyàn méjì àti sókè. Yálà o le jẹ́ pé ǹkan tí ó fà ọ̀rọ̀ tí kò ní ojútùú, èyí tí ó wá ń mú kí àwọn méjèèjì kan wá rí, ẹ́, kó jẹ́ pé torí pé wọ́n sọ pé tá bá kọ ẹ́ nọ́mbà ẹ̀sán sílẹ̀, ní tẹ́ní ǹkan bá wò, o le sọ pé òun rí mẹ́fà, tẹ́lẹ̀ òmìnira bá wò, o le sọ pé òun rí mẹ́sàn. Ǹkan yìí ojú tó ń ka luku fi máa ń wo ọ̀rọ̀, ó po oríṣiríṣi nígbà mìíràn, èyí tí ó wá ń yọrí sí ǹkan tí a pè ní ìyàn jíjà. Ìyàn ó jẹ́ ǹkan tí nígbà mìíràn ó tún máa ń fa ìjà ní àárín àwọn ènìyàn nítorí pé oníkálukú ò ní fẹ́ gbà pé èmi ni mo ṣe elé, èmi ni mo ṣe elé. So fún di èyí ènìyàn máa ṣe kí, ènìyàn máa fẹ́ mú ọgbọ́n ti ẹ̀ wá pé tọ́ dọ tèmi ni kó sá gbà. Ẹ́, à, èyí jẹ́ ǹkan tí kò jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó ṣe pé ìhun máa tijú lé lórí torí pé àáà ìwọ náà ní ọpọlọ, o mọ bí wa ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀. Èmi náà, mo fẹ́ràn kí a máa jìyàn gbà pa jù lọ láàrin èmi àti àwọn akẹgbẹ́ mi nítorí wípé tí mo bá rí ọ̀rọ̀ kan tí mo sọ pé à bá yìí ló ṣe yẹ kí iye lórí, ẹlòmíràn ò mú tirẹ̀ há ẹni bá yìí ló ṣe ẹ kó ń rí. À, tí èmi sì ti mọ̀ pé tí à bá ṣe báyìí, ǹkan ìjàǹbá bá yìí ló le fà, à jíyàn o nítorí pé ìhun gangan ó wà nínú tí èmi tún máa ń, tí mo máa ń rò gan an, èyí tí ó fi jẹ́ pé ó le fà kí a jà yàn. Ṣùgbọ́n ìyàn tí èmi tí mò ń jà, mi ò le sọ pé bóyá ká a sọ pé ká máa jà torí pé tí a bá ti wá ń jà bá ọ̀run, ìyun ti kúrò ní ìyàn, ìhun ó ti wá bọ́ sí odi tàbí àìní ìfẹ́ ara ẹni. Ǹkan tí èmi ó ń sọ ni pé ìyàn tí mò ń sọ àwọn ìyàn eré fè, ìyàn eré fè tó ṣe pé ìyàn tó jẹ pé kì í ṣe pé bóyá ó jẹ́ ǹkan tí ó lọ jù báyẹn ṣùgbọ́n tó jẹ́ pé ǹkan tó ṣe pé ká ká jìyàn lórí ǹkan tí a mọ̀ pé a a, ẹ́, kò sí bóyá ẹ fẹ́ jẹ́, ẹ wọ́n gbọdọ̀ gbọ́ tìtẹ̀ ìyàn torí pé ìgbà mìíràn tí ènìyàn bá jìyàn, wọn ò ní gbọ́ tèèyàn wá kan fọwọ́ rọ́ ẹ̀ sẹ́yìn pé eléyìí ọkàn ń sọ bẹ́ẹ̀ní bẹ́ẹ̀ní bẹ́ẹ̀ní sí gbogbo ẹ̀, ìwọ ò ní ọpọlọ kankan tó le mú wá. Fún di èyí ìyàn jà ó tún máa ń ní àǹfààní tó pọ̀ yanturu torí bẹ́ẹ̀ m9ó máa jìyàn, ìyàn mi sì ti ké ẹni, ó ti ṣe ǹkan púpọ̀ púpọ̀ fún mi tó ṣe pé mi gan ò le gbàgbé, ǹkan má le gbàgbé. So fún di èyí ó dá kí èèyàn máa jìyàn, kí ẹ̀mẹkan máa wo àwọn ǹkan bí wọn ṣe ń ṣe.

A, he, lórí ìgbéyẹ̀wò iṣẹ́ tí mo kẹ́yìn ṣe rí. Hmn, tí n bá ní kí n sọ èyí ní ọ̀nà ko náà, nǹkan tó dáa ni o, kí n má parọ́, nǹkan tó dáa. Ẹn, nítorí pé iṣẹ́ tí ènìyàn bá kẹ́yìn ṣe, iṣẹ́ tí ènìyàn bá kẹ́yìn ṣe, ènìyàn, nítorí pé Yorùbá pòwe kan wọn sọ pé "apẹ́ kò tó jẹun, kò lè jẹ bàjẹ́". Èyí túmọ̀ sí pé nǹkan te èyàn bá farabalẹ̀ ṣe, ó ní nǹkan gidi tí ó máa ń mú èsì gidi wá. Ke ṣe àwọn nǹkan tí ènìyàn bá ń sáré yálà tí ènìyàn ń sọ pé ẹ, torí pé, torí pé àwọn mi gan-an nígbà mi, nǹkan tí wọ́n máa ń ṣe ni pé tí wọ́n bá rí pé ókay o, lágbájá o, lágbájá o, bóyá, ẹ́ẹ́, àkókò wà fún iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. Tó ṣe pé tí wọ́n bá ti parí ẹ̀, wọ́n á tún fún wọn ní ìṣe mi. Àwọn ẹlòmíràn bá un, nǹkan tí wọ́n wa ṣe ni pé wọ́n máa wá sáré ṣe wúrúwúrú, wúrúwúrú la ń pè é, ẹ́ẹ́, iṣẹ́ àjà, àjànbákù. Wọ́n á sáré ṣe, tí wọ́n bá ti ṣe bá un torí pé àwọn náà fẹ́ sáré lọ ṣe mì kan fi gba owó púpọ̀. Ṣùgbọ́n èmi, èmi e ṣe irú èèyàn bẹ́ẹ̀. Èmi jẹ́ èèyàn tó ṣe pé mo máa ń ro àtilọ́, àtibọ̀ àti èsì ìgbẹ̀yìn ńkan. Torí pé fún èèyàn gidi n tó yẹ kí ènìyàn máa wò ni yẹn. Torí pé gbogbo nǹkan láyé kì í ṣe fún owó. À, mo máa ń ṣe ìgbé, ìgbé tí ẹ, àwọn ọ̀gá mi wọ́n tilẹ̀ nígbà gbogbo ìgbà kígba, wọ́n ti ṣe kìni, wọ́n ti kì mí ri, tan ti kí mi. Torí pé Yorùbá pòwe kan náà ní "ẹ̀yìn Ọlọ́run, ẹ̀yìn onísùúrù ni Ọlọ́run wà". Èyí túmọ̀ sí pé láyé yìí èèyàn ò gbọdọ̀ máa sáré. Torí pé tí èèyàn bá sáré, èèyàn ó sáré mọ́tò, èèyàn ó kọlù kẹ̀ẹ̀kẹ́. Mo ti farabalẹ̀ ṣe iṣẹ́ mi to se pé àwọn èèyàn sì ń kí mi, to se pé wọ́n sì sọ pé "à sẹ́wọ̀ lọ se yi", to se pé ẹlòmíì gan-an yóò tún fi owó kún owó ohun tó yẹ kí n gbà. Àǹfààní pé kí èèyàn máa, ẹ́ẹ́, ṣiṣẹ́ kẹ́yìn niyen, hm, torí pé ó ní èrì púpọ̀. Torí pé a mọ bí te èèyàn le dé, a mọ bí ti èèyàn le dé. Èyí tí yóò ṣe kíni tí yóò fún èèyàn ní àǹfààní láti lè jó pọ̀ pẹ̀lú àwọn èniyàn, àwọn ọlọ́lá. Torí pé nǹkan tí èyàn bá ṣe lónìí ni ó ṣe kìni, ni ó sọ nǹkan tí èyàn ó gbà lọ́la. Kí èniyàn má sì, torí pé ibi tí Ọlọ́run ò sí, ẹ́ ẹ́, ibi tí ojú ènìyàn ò dé, olorun, ojú Ọlọ́run dé bẹ́ẹ̀. Kí èèyàn má ṣe nǹkan torí Ọlọ́run, torí pé nípasẹ̀ èèyàn nìkan ni èyan fi le rí ànú gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ ènìyàn. Bẹ́ẹ̀ ni, so gbogbo àwọn iṣẹ́ mi tó n ti gbé yẹ̀wo tí mo ṣe kẹ́yìn rí, àwọn iṣẹ́ gidi ni o. Ohun tó bá le mú mi kí n ṣe iṣẹ́ kẹ́yìn nígbà mi, ìgbà mi yoò sì lè jẹ́ pé oun tó fàá nipé bóyá nǹkan tí wọ́n fún èyàn kí èyàn lò, irinṣẹ́ ta n fún èyàn tí èyàn ń lò kí èèyàn fi ṣe àwọn nǹkan yẹn kò í ṣe irin iṣẹ́ tó ji pépé. Ẹ̀yàn náà sì tún lè fa nǹkan tí a ń sọ.

Bẹ́ẹ̀ni o, ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí fún ọ̀nà tó pọ̀ kí là ń pè ní ìpàdé lórí fóònù. Ìpàdé lórí fóònù ni pé bí a ṣe ń bá wa sọ̀rọ̀ láìsí pé bóyá a súnmọ́ ara wa tàbí láìsí pé bóyá a pé ìpàdé pé ká fojú rí ara wa lójúkorojú. Ìpàdé órí fóònù ó ní àǹfààní púpọ̀, mo ti ẹ̀ ti ṣẹ́ ri dáadáa, èmí tó jẹ́ pé pàápàá jùlọ ọmọ ilé ẹ̀kọ́ ni mí. Tẹ́ ì túmọ̀ sí pé kì í ṣe pé bóyá mo ní ààyè tàbí, ẹ́, ìgbà tí mi ṣe nǹkan kan yanturu, báǹ nì torí pé óńka lọ́kùnún mọ̀ pé ilé ìwé gíga ó jẹ́ ibi tí ènìyàn ti ń kẹ́kọ̀ọ́ tó sì ṣe pé, ẹ́, kò sí yíyà kòkò láti fi sùn. Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn tí ẹ wà tó ṣe pé àwọn lecturer wa tí à ń pè ní olùkọ́, àwọn mìíràn tó bá yẹ ká ṣiṣẹ́ níbẹ̀rẹ̀, ẹ́, ta sẹ̀ṣẹ̀ wọlé, wọ́n ò ní ṣiṣẹ́ wọn bí i iṣẹ́. Nígbà tí wọ́n bá rí i pé ọjọ́ tí ń lọ, ìgbà náà náà a máa da àlàáfíà, ẹ́, àwọn akẹ́kọ̀ọ́ a máa dà wa làmú. Paapaa júlọ, wọ́n ti máa ń sọ pé ókéró. Nígbà tí a ti mọ̀ pé a ti wà ní ojúru ẹro ayelujára tí, ẹ́, ayé sì ti lajú. Wọ́n máa sọ pé kí a máa pàdé ní orí ohun tí wọ́n ń pè ní Zoom, wọ́n máa kọ́ wa ní ẹ̀kọ́. Lóòótọ́ àwọn ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ni náà kò dàbí ṣùgbọ́n fún àǹfààní àwọn olùkọ́ náà ó ṣe ìrànlọ́wọ́ púpọ̀ púpọ̀ fún wọn, nítorí pé wọ́n mọ̀ pé tí àwọn bá ṣe bẹ́ẹ̀ wọ́n á ní ẹ̀rí ọkàn tó ń jẹ́ wọ́n yhò pé àwọn ti ṣe nǹkan tí ó yẹ kí wọ́n ṣe. Awa tá ṣe jẹ́ olùkọ́ akẹ́kọ̀ọ́ náà síléle, àwa náà ò ní torí pé ó rọ̀ àwa náà lọ́rùn, àwa náà ò ní ẹlòmíì tílẹ̀ jẹ́ pé àwọn mìíràn tó yẹ pé inú school náà ń gbé, àwọn mìíràn ìta school tí à ń pè ní off key ni wọ́n ń gbé. So fún díè yìí, àwọn ẹlòmíì ibi tí wọ́n ń gbé jìnnà, ṣùgbọ́n tí wọ́n bá pe irú ìpàdé báyìí ó jẹ́ ǹkan tí ó ṣe kín ni, tó ń mú orí wu púpọ̀ tí ó sì mú ní gbogbo ènìyàn dun. Ṣùgbọ́n, ẹ́, ìdákéji rẹ̀ náà ni pé, ẹ́, a ti máa ra owó ohun tí àwọn ènìyàn ń pè ní data. Ó jẹ́ ǹkan tí ó bani nínú jẹ tó sì le díẹ̀ torí pé, ẹ́, gbogbo ǹkan ní pàápàá jùlọ lórí orí ilé ìdíwa ti ń wíwọ́n báyìí. So mo fẹ́ràn rẹ̀ o láti máa pe ìpàdé torí pé ó máa ń finilọ́kànbalẹ̀, ó máa ń jẹ́ kí ènìyàn má dààmú ara rẹ̀ gbogbo ìlànà tí ẹ̀ sì ti là sílẹ̀ àti àwọn àfojúsùn tí ẹ̀ ti ní fún ọjọ́ náà, ó má ń jẹ́ kó rọrùn kí ènìyàn rí i wá sí ìmúṣẹ. Fún díè yìí, mo máa ń, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù o nítorí pé gbogbo àwa gani gbogbo kí ń, ńkan míràn rọ̀ lọ́rùn. Kò le, kò sí anybody, kò sí ẹnìkankan tí yóò sọ pé òun.

Ah! Inú mi dùn fún ìbéèrè yìí. Gidi gidí ni o. Tí kò ṣe pé bóyá èèyàn fi ń ṣe eré. Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn kí ń tó bẹ̀rẹ̀ rẹ̀, kí ni a ń pè ní eré ìdárayá? Eré ìdárayá, óhun ní eré tí ènìyàn máa ń ṣe láti fi mú inú ara ènìyàn dùn. Fún di èyí kò wá sí ẹni tí kò kí í ṣe eré ìdárayá. Yálà kò jẹ́ pé ẹni náà kò ì ṣe pé ó wà nínú àwọn tó ń mú un lárayá tàbí ó ń jẹ́ ẹni tí ó máa ń wò wọ́n. Eré ìdárayá bí èmi pàtó tí mo fẹ́ràn, à! Òun ni ẹ́ eré ìdárayá bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ gbígbà o. Nítorí pé eléyìí, ó ti jẹ́ ǹkan tí mo ti fẹ́ràn láti ìgbà ẹ̀wé mi tó ṣe pé, à! Tí mo bá pàápàá jùlọ, bí mó tí ẹ ṣe jẹ́ ọkùnrin, mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá púpọ̀ púpọ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí ó máa ń mú rú m'orí ní ẹni wú. Ó sì tún ní àǹfààní tó tún ní. Ó n náà ni pé ó máa ń jẹ́ kí ènìyàn, kí ènìyàn, kí ara ènìyàn jí pépé torí pé ó wà nínú ǹkan tí a ń pè ní, tí àwọn eléebó ń pè ní exercise. Eléyìí tí ó sì jẹ́ ǹkan tí ó ń ṣe ètò ara wa ní àǹfààní lọ́pọ̀lọpọ̀. Eré ìdárayá mo fẹ́ràn bí i bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èmi gangan náà sì tún máa ń ṣe kínní mo tún máa ń gbá. Ṣùgbọ́n tí a bá ń kàwò, tí a bá ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àri pé eléyìí jẹ́ ǹkan tó ṣe pé gbogbo àgbáyé ni. Bẹ́ẹ̀ ni ó wà ní àwọn akẹgbẹ́ àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù tí mo nífẹ̀ẹ́ sí jù ọ ni a pè ní Barcelona. Èyí yìí, ó ti pẹ́ tí mo, à! Ó ti pẹ́ tí mo ti máa ń wò àwòrán bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá o. Tó sì ṣe pé inú mi máa ń dùn. Tó sì ṣe pé ọmọ ẹgbẹ́ wọn kan, gbòógì ni mo jẹ́. Tó ṣe pé mi le fi ṣeré. Barcelona òun ni mo nífẹ̀ẹ́ sí jù èyí tó sì ṣe pé ẹni tó ń jẹ́ adarí wa, tó jẹ́ coach, òun ni a ń pè ní Hansi Flick. Tí mo sì ní, player tí mo nífẹ̀ẹ́ sí jù lọ, èyí tí a ń pè ní Lami Yama. Torí pé ọmọ náà lòótọ́ ọmọ kékeré ni, ṣùgbọ́n ọmọ náà mọ̀ ǹkan gbá púpọ̀. Mo tilẹ̀ le sọ pé bóyá ǹkan tó fún mi ní ìwúrí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Barcelona òun ni Messi, Lionel Messi. Torí pé ó jẹ́ player, ó jẹ́ agbábọ́ọ̀lù tó ṣe pé gbogbo kárí gbogbo ayé wọ́n fún un ní òṣùbá rẹ̀. Kò i ṣe ẹni tí èèyàn le fojú kéré. Ó jẹ́ ẹni tí ọlọ́run fún ní ẹ̀bùn. Tọ́lọ́run dá ẹ̀bùn yanturu lù. Tó sì jẹ́ ẹni tó mú ìgbéga wá sí inú ẹgbẹ́ náà. Gbogbo ìgbà tó fi gbá bọ́ọ̀lù, tó fi gbá bọ́ọlù ní ẹgbẹ́ yìí, ó jẹ́ àwọn ìgbà tó ṣe pé a máa ń díje, a máa ń jáwe olúborí ní pàápàá jù lọ gbogbo àwọn ǹkan tí a máa ń ṣe nígbà náà. Ó mú mi nífẹ̀ẹ́ sí àwọn ẹgbẹ́ yìí jù. Fún di èyí, mo fẹ́ràn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barça lọ́pọ̀lọpọ̀. Òun ni mo darapọ̀ mọ́. Mo sì tún ní lọ́kàn pé síwájú àti síwájú sì kò sí ǹkan tí yóò dá mi padà kúrò lẹ́yìn wọn. A bá máa jáwé olúborí tàbí kán máa nà wa ká má jáwé olúborí, mo sì nífẹ̀ẹ́ wọn púpọ̀ bí ọ̀rọ̀ náà.

Kí ni ó má ń mú, ló má ń mú ọ rẹ́rìn? Ìbéèrè tẹ́ẹ̀ bí mi yìí ó kọ jẹ́gbẹ́. Ó ṣe kí ni ó kẹjẹ̀gbẹ́. Nǹkan tí ó má ń mú mi rẹ́rìn, à, ee mi ò le dárúkọ wọn tán torí pé ọmọ ẹlẹ́rìn ní èmi, èmi ò ṣe òṣónú. Páa pàjúlọ, má ń-- torí fún àǹfààní àwọn tí ò gbọ́ èdè yìí. Nǹkan tá ń pè ní rẹ́rìn, òun ni pé kí inú ènìyàn dùn. Yálà tí wọ́n bá ṣe nǹkan fún ènìyàn tó wú ni lórí tàbí tí wọ́n bá ṣe nǹkan fún ènìyàn torí pé ẹ̀rín gan gan fúnra rẹ̀, ó jẹ́ ẹni tí a à ní agbára lórí rẹ̀. Tó ṣe pé bí Ọlọ́run á ṣẹ̀ dá wa, bó ṣe dá wa nìyẹn. Ẹ̀rín sì má ń wáyé nígbà tí a bá nílò rẹ̀. Ẹ̀yàn ká ṣàdede rẹ́rìn. Tí ènìyàn bá ṣàdede rẹ́rìn, à, ẹni náà ti ń wọjà nun-un o tó túmọ̀ sí pé ó ti ń ya wèrè. Nǹkan tí ó má ń mú mi rẹ́rìn, à, nǹkan tí ó bá mú mi rẹ́rìn náà ni nítorí pé ẹ̀rín ní àkọjá, ó ṣe àǹfààní pé ara ènìyàn jí pépé. Nítorí pé ẹni tó bá ń ba lójẹ́ kò lè rẹ́rìn, ìyẹn ò ṣe é ṣe. Èyí túmọ̀ sí pé bí a ṣẹ̀ dá ṣe dá wa, nǹkan tó má ń mú ni rẹ́rìn ni nǹkan tó bá ń mú inú ẹni dùn ni asikò ná. Bí ẹ̀rín tó ṣe wà wà yẹn ó tún ní àwọn nǹkan àrà móǹdà tí ó ní nínú. Nítorí pé bí ẹ̀rín ṣe wà ní, kí inú èèyàn má bàjẹ́ n ṣinṣìn. Tí ènìyàn bá-- bóyá yálà ẹni kan ṣe nǹkan tàbí ènìyàn rí ẹranko kan tó pani lẹ́rìn-ín, pé ènìyàn mú-- inú bí èèyàn tàbí èèyàn banuje, èèyàn ó rẹ́rìn nítorí pé ẹ̀rín kò ṣe nǹkan tí a lágbára lé lórí. Ọlọ́run Ọba ni ó fi sínú wa. Ọlọ́run Ọba, òun ni ó ti mọ̀ wá pẹ̀lú rẹ̀. Ẹ̀rín rínrín, ó jẹ́ nǹkan tó ń ṣe ni láǹfààní lọ́pọ̀lọ́pọ̀. Ó sì jẹ́, à, èmi náà láì-- torí pé a ní àwọn nǹkan tí a má ń pè ní òṣónú. Torí pé kò sí bí nǹkan ṣe lè pa ni lẹ́rìn tí ó wọ̀n ni rẹ́rìn. Ẹ, bẹ́ẹ̀ sì ni àwọnrú èèyàn báyìí náà. Àtùwá ni nǹkan tó yẹ àwọn náà torí pé ìgbà mí ìwọ̀n náà wà tose pé a lè sọ pé ní gbogbo ìgbà púpọ̀jù ni wọ́n má ń ṣónú tí wọ́n má le jù tí wọ́n ò ní fẹ́ rẹ́rìn. Sugbon igbà mí wá tose pé àwọn náà ó rẹ́rìn. Èmi ẹlẹ́rìn ni mí o torí wọ́n tí ẹ má ń sọ nkankan pé kí n má lọ sí sàákí torí pé àwọn mí wá to se pé tí èèyàn bá rériin, wọn máa rò boya èèyàn fi wọn ṣe ìyẹ́yẹ́. Wọ́n ní pé ní sàákí pé tí èèyàn bá lọ pé, "Hmm, wọ́n lè fi ògùn kán fi kan èèyàn nípa ẹ̀rín rínrín." À, èmi ò sì da Ọlọ́run lẹ́bí ẹlẹ́dàá. Mo dú pé ọba tó dá mi báyìí torí pé kì í ṣe nípa tí nǹkan tí ò da. Ẹ̀rín rínrín má ń sára lórí wọn. Wọ́n tí ẹ má ń sọ fún èèyàn ní ilé ìwòsàn, àwọn elétò ìlera pé kí ènìyàn má a rẹ́rìn torí pé ẹ̀rín ó má ń mú ni lára yá. Fún di èyí, ọmọ ẹlẹ́rìn ni mí o. À, èmi ò ní rẹ́rìn báwo. Mo má ń rẹ́rìn dáadáa, dáadáa lọ́pọ̀.

Ìbéèrè yìí náà a le sọ pé kì í ṣe ìbéèrè gidi pé kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sín. Kí là ń pè é ní sín sín? Òní irú nǹkan ló máa ń fa kí èèyàn sín. Ìgbà mìíràn tó ṣe pé bóyá tí nǹkan bá sá sí èèyàn ní inú ọmú, yóò jẹ́ kí èèyàn sín. Tàbí ìgbà mìíràn tó jẹ́ pé ìgbà tí sísín tó wọ́pọ̀ jù, òní ìgbà òjò, ìgbà ọyẹ́ tí òtútù máa ń mú gan, òní àgọ́ ara wa ni a máa ń sín púpọ̀ jù. So, nkàn tí ó tú wá wà níbí ni pé sísín jẹ́ ara nǹkan tí ẹlẹ́dà ti kọ mọ́ wa tó ṣe pé ó máa ń ranwá lọ́wọ́ láti fi kojú àwọn àìsàn tàbí ìlera àbí nǹkan tí kò bá dáa láàgò ara wa. Torí pé tí a bá ti sín, a sín àwọn nǹkan tí kò dá jáde èyí tí ó le fa ìjàmbá sí àgọ́ ara wa ni. Gẹ́gẹ́ bí ẹlẹ́dà ṣe ṣẹ wá nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn sì wà tó ṣe pé tó bá sín gbogbo ayé yóò máa pariwo ní bí ẹ̀rọ ilọ́gi, gbogbo ayé ni ó gbọ́ tó bá sín. Sísín ó jẹ́ nǹkan tí ènìyàn le ṣe tí í ṣe ẹ̀ṣẹ̀ tàbí ọ̀ràn. Ṣùgbọ́n nǹkan tó tú wá wà níbẹ̀ ni pé ẹlòmíràn ò ní oun tí à ń pè ní ẹ̀kọ́ bí èèyàn ṣe ń sín ní àwùjọ àwọn ènìyàn. Torí pé tí èèyàn bá wà ní àwùjọ àwọn ènìyàn, èèyàn gbọdọ̀ ṣe bí èèyàn tí a kọ tó gbẹ́kọ́, ẹni tí ó ní ẹ̀kọ́, òun ní. Èèyàn ò gbọdọ̀ máa ṣe bí ẹni tí ò tí è ní ẹ̀kọ́ rárá, èyí tí kò tí è ní ọpọlọ. Torí pé tí èèyàn bá fẹ́ mọ̀ èèyàn bóyá ó lẹ̀kọ̀ àbí ó jẹ́ ẹni tí a kọ tó gbẹ́kọ́, òní pé bí ó bá ṣe wù wá ní àwùjọ ènìyàn. Èyí ni ó wá mú kí n dán bèrè nǹkan tí èmi máa ń ṣe torí pé ní ilé ìwòsàn wọ́n tilẹ̀ sọ fún wa pé tí èèyàn bá fẹ́ sín tàbí tí èèyàn bá fẹ́ wúkọ́ kó máa dawọ́ bọ ẹnu rẹ̀ dáadáa kó má ba à kó ààrùn ran ẹlòmíràn. Èyí jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ ni ìbàdà tí èèyàn ò sì gbọdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú torí pé ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Tí èèyàn bá fẹ́ sín, èmi pàápàá ju lọ tí mo bá fẹ́ sín, ìgúnwọ̀ mi mo máa ń dá pẹ̀lú. Tó bá ye pé mo mú nǹkan handkerchief lọ́wọ́, màá fi bo imú mi, màá sì sín sínú rẹ̀ torí pé ìdọ̀tí le èèyàn sín jáde ó lè jẹ́ nǹkan tí ò dá. So, màá fọwọ́ bo imú mi dáadáa. Màá rí dájú pé ẹni tí wá kú mú wà láwùjọ èèyàn kò àrun o rán. Tó bá sí jẹ́ pé èmi nìkan mo dá wà níbẹ̀, mo lè máa lo nnkan kí nǹkan sín kí n sì dànu báun. Ṣùgbọ́n bí màá ti rí pé mo wà ní àwùjọ àwọn ènìyàn, màá fi ìgúnwọ̀ mi, màá fi bo imú mi, màá sì sín torí pé sínsín kì í ṣe ẹ̀ṣẹ̀ kì í sì ṣe nǹkan tí ò dá. Ṣùgbọ́n torí pé ara wa ń jà fún ìlera wa, so a nílò láti sín torí pé ó ṣe ni láǹfààní lọ́pọ̀lọpọ̀. Sísín kì í ṣe ààrun èèyàn ò sì gbọdọ̀ ti dúró torí pé bí ẹlẹ́dà ṣe ṣẹ̀dá wa nìyẹn. Fún di èyí, mo máa ń sín. Tí mo bá sì sín, mo máa ń dawọ́ bọ imú mi, màá sì rí dájú pé èémí náà fara balẹ̀ torí pé kí sísín náà kó má ba à da àgọ́ ara mi rú kí àwọn èèyàn má sì fi ẹnu àtẹ́, bu ẹnu àtẹ́ lorú.

Lórí ọ̀rọ̀ yìí, inú mi ti ẹ̀ dùn fún ìbéèrè tí ẹbí mi yìí, pé kí ni mo máa ń ṣe kí n tó sùn. Ahh Eléyìí lòótọ̀ mi níparọ́. O-- a lè sọ pé ó jẹ́ nǹkan tí láàrín ènìyàn, ó jẹ́ nǹkan tí ò ṣe nǹkan kan náà. Àti wípé eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà mìí, ní nǹkan tí ènìyàn ò rò tẹ́lẹ̀, tí ò sì sí lára ìlànà tàbí ọ̀nà tí ènìyàn fẹ́ gbà lu ọjọ́ náà. Nítorí pé oníkálukú ènìyàn, nítorí pé ọlọ́run nìkan ló mọ ilẹ̀ tí ó moo la, ọlọ́run nìkan ló ṣi mọ̀ ọjọ́ iwájú, ènìyàn kò mọ́. Ṣùgbọ́n nígbà mìíràn ó máa ń jẹ́ nǹkan tí pé ènìyàn, ènìyàn ti máa ń ṣe lémọ́lémọ́ tó ti wá di ìwà èèyàn. Àh! Nǹkan tí mo máa ń ṣe kí n tó sùn, ó pọ̀ ní oríṣìíríṣìí nǹkan, nítorí pé, mo ní ọmọ ilé ìwé ni mí, ilé ẹ̀kọ́ gíga. Tẹ́ èyí tùmọ̀ sí pé nǹkan tí màá ṣe kó tó dí pé màá sùn gẹ́gẹ́ bí ọmọ ilé ẹ̀kọ́ gíga ó jẹ́ nǹkan tó pọ̀ gan. Torí pé èmi kì í, tí obá je wí pé mi ò sí ní ilé ìwé níìsín, mo lè sọ pé ẹ, nǹkan tí mo máa ń ṣe kí n tó sùn, mo ní pé tí màá ti jẹun, ẹ, tí màá ti jẹun, ẹ, kí n ṣe igba kan, màá sì sùn. Àh! Ṣùgbọ́n fún ọmọ ilé ẹ̀, ilé ìwé ẹ̀kọ́ gíga, nǹkan tí mo máa ń ṣe, hmm, tí mo bá kokọ́ dé láti ilé ẹ̀kọ́, tí a parí ní ìrọ̀lẹ́, tí a ti ẹ̀ kokọ́ kan parí ná. Nǹkan tí mo máa ń ṣe ni pé tí màá tẹ̀tẹ̀ sí ọkọ̀ délé, màá bọ́, ẹ, bàtà mi, nítorí pé ó ní bí a ṣe máa ń múra, àkìnkìn múra bí àwọn Yorùbá. Mo bá ti bọ́ bàtà mi, màá kọ́ jókòó. Oúnjẹ tó bá wà láàrọ̀ wọ́, tó bó ṣe gààrí, bó ṣe ìrẹsì, màá tiẹ kokọ́ fì yẹn àbí oúnjẹ tí mo bá jẹ kù, nígbà tí mo kùnlé láàrọ̀, màá kokọ́ fì yẹn fi sará rin dí. So nǹkan tí mo tún máa ń ṣe ni pé, to ba je wí pé mo ní àwọn iṣẹ́ àmúrelé tàbí to ba je wí pé mi ò ní ǹkankan tí mo fẹ́ jẹ, màá dáná, tí màá ti dáná tí mo jẹun tán, màá wò ó. Tó bá wí pé mo ní aṣọ tí mo fẹ́ fọ̀, màá sáré fọ̀ ó tí ń fi gbáradì ọjọ́ kejì. Màá tún máa wò ó pé okay kí ní nǹkan tí ó túkù tí mo tún fẹ́ ṣe báyìí, màá rò ó pé okay ó. Yálà kí n dáná kí n jẹun lóko. Tí mo bá ti jẹun, tí mo ṣe assignment, ẹ, èyí tó jẹ́ iṣẹ́ àmúrelé tí wọ́n fún wa tí mo sì ti ṣe báhàn, màá wá nǹkan tí ó tún wà kù fún mi ni pé màá wá wò ó, màá ka ìwé torí ó ṣe pàtàkì. Alẹ́ nìkan ni mo láǹfààní láti máa ka ìwé. Màá rí dájú pé mo ka ìwé. Àh! Ìgbà tí mo máa ń sùn yẹn, ìmi ò le de aago mejilàá le, hmm, ó máa ń pẹ́ gan. Tí màá ti wá ṣe bá, màá sùn láti gbá ara di ọjọ́ kejì. Nǹkan tí mo máa ń.

Etí mi dára púpọ̀ púpọ̀ kì ń má parọ́. Etí mi ó dára gan, torí pé mi ò le parọ́ kí ni à ń pè ní kí etí ènìyàn dára. Òun ni pé tí, ènìyàn, kí ènìyàn lè gbọ́ ǹkan tí àwọn ènìyàn máa ń sọ. Nítorí pé àwọn ẹlòmíràn wà tó ṣe pé bí wọ́n ṣe máa ń gbọ́ ǹkan tí àwọn ènìyàn bá sọ̀rọ̀, wọ́n ò ní gbọ́, wọ́n a máa ṣe ẹ́, ẹ́, kí ló wí. Etí mi dára púpọ̀ púpọ̀, mo sì nífẹ̀ẹ́ bí ẹlẹ́dàá mi ṣe dá mi tó sì da etí mi. Ǹkan tó máa ń fa kí etí ènìyàn máa dàrà ní gbà mí òun ni pé tí ènìyàn bá tì ń dàgbà, àrúgbó, àwọn àrúgbó bí wọ́n ṣe máa ń gbọ́rọ̀ ó máa ń díkù torí pé ẹ̀yà ara wa, bi ọlọrun ṣẹ̀ ṣẹ̀dá wa pẹ̀lú bí àsìkò ṣe ń lọ, yóò máa yànrìn díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Yóò máa yànrìn díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Ṣùgbọ́n bí ènìyàn bá wà ní ọmọdé, àgo ara ènìyàn sì ń ṣiṣẹ́ dáadáa. Àgo ara ẹni ń ṣiṣẹ́ kò sí ìjàmbá, kò sí wàhálà kankan. Fún di èyí, èmi tí mo ti ẹ̀ jẹ́ ọmọdé, tí etí mi ò bá dára níru àkókò báyìí, ajé pe wàhálà wa. Ǹkan mìí tí ó máa ń fa kí etí ènìyàn máa dàrà, òun ni àìsàn. Ọlọ́run ò ní fi àìsàn ṣe wá o. Tí ènìyàn bá sá àìsàn yálà tó ṣe pé bóyá, ó jẹ́ àìsàn náà sì tàbí, àìsàn náà ó jẹ́ òun tó jẹ́ ìkọlù sí etí rẹ̀, etí èèyàn lè di. Tàbí tí ènìyàn bá ní ìjàmbá mọ́tò, àwọn ǹkan tó lè fa kí etí ènìyàn máa dàrà ni. Àti pé láti inú oyún tó bá yẹ pé bí etí wọn ṣe máa ri ninù ìdílé wọn niyen tó ṣe pé etí wọn ó máa ń di, ìyẹn náà tún jẹ́ ìfàsẹ́yìn. Ṣùgbọ́n fún èmi, etí mi dára lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ ilé.

À, lórí ìbéèrè yìí, ṣe mo ti lọ ṣọdẹ rí? Ehn, kí ni tó tẹ̀síwájú, kí là ń pè é ní kí ènìyàn ṣọdẹ? Ó dẹ́ ọ ní pé kí ènìyàn lọ pa ẹranko yálà, ó jẹ́ ipò ẹmọ́ àbí òkété, àbí òfàfà onírú ẹranko tàbí ọ̀kẹ́rẹ́ tàbí kó jẹ́ pé ẹyẹ gan-an lè yàn lọ ṣọdẹ tàbí ejò onírú ǹkan lè yàn lọ ṣọdẹ. À, èmi ò lọ ṣọdẹ rí nígbà tí ó ṣe pé mo gbé ní oko. Àwọn tó gbé lóko ni wọ́n máa ń ṣọdẹ dáadáa torí pé wọ́n máa dẹ ṣà òkété kiri máa pọ̀ ní orú ǹkan. Ṣùgbọ́n èyí tí mo lè sọ pé mo ṣe rí ni pé mo jẹ pàkúté, àwọn pàkúté German kéékèèké ni wọ́n fi máa ń pa ipò ẹmọ́. Ehn, mo lè sọ pé mo ṣe ìyẹn rí torí pé nígbà yẹn, ó máa ń dàbí eré ni fún wa pé ó yá tó pa pa ǹkan, a ṣe ǹkan. À, lóòótọ́ èmi ò sì máa wọ̀n ǹkan yẹn jẹ. Èmi ò lè jẹ ẹ́, èmi ò lè jẹ ẹran gbó, ẹran ìgbẹ́, tán pè ní ẹran ìgbẹ́, èmi ò kí ń jẹ ẹ́. Mi ti ẹ̀, mi ti lè gba tiẹ̀ lọ títí bá òun. Nípa pé mo lọ ṣọdẹ bọ̀, mo ní àwọn ọ̀rẹ́ tó ṣe pé wọ́n máa ń lọ ṣọdẹ tán pọ̀ lọ ya torí tí mo sì máa wọ́n èèyàn. A ti ẹ̀ láwọn ọdẹ ládùúgbò wa torí pé wọ́n máa ń tó bá ti dé ooru, wọ́n á jáde lọ síta, wọ́n á lọ máa pa ẹran, wọ́n á lọ máa ṣe onírú ǹkan bá wọ́n ni. Èmi, àwọn mi tí è máa wà tóje pé wọ́n máa pa, wọ́n máa pò kété, wọ́n máa pẹtu, wọ́n máa pọ̀ òyà, wọ́n máa pọ̀ ní irú àwọn ẹran ìgbẹ́ tó ṣe pé boyà tan bá ti pa wọ́n tán, a máa lọ tà wọ́n fún àwọn tí wọ́n fi máa, tí wọ́n máa ń yan tí àwọn náà ó tún tà. So bí ǹkan náà ṣe jẹ́ nìyẹn. Bọ̀ fún èmi, mi, mi tẹ̀lé wọn lọ ṣọdẹ rí kí ń má parọ́ torí pé, ehn, wọ́n ti è lè gbà mí láàyè torí pé ó jẹ́ ǹkan tó ń lè ṣe ni ní ìjàǹbá tí ènìyàn o bá farabalẹ̀ tàbí tí ènìyàn ò bá ní àfojúsùn pé kí n sọ pé mò fẹ́ lọ ṣọdẹ. À, mi ò tí è lè ṣe torí pé èmi lè sọ pé kì í ṣe iṣẹ́ tí ènìyàn lè mú ní ìbádá tàbí kí èyàn fi máa bọ́ ìdílé rẹ̀ torí pé ó jẹ́ iṣẹ́ tí yóò tàbùkù èèyàn kí ń má parọ́ lọ́pọ̀lọpọ̀. Ó tàbùkù èèyàn gan-an ni. Nìyẹn jẹ sọ pé n ò fẹ́ jáde lọ ṣọdẹ. Ìbọ́rọ̀ sí i.

Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni dandan ni. Kí ni a ń pè ní oníbàárà? Oníbàárà ni ẹni tó ṣe pé ó ń ta nǹkan tí ènìyàn máa ń ra ọjà lọ́wọ́ rẹ̀. Ẹ̀ní tí a ń pè ní oníbàárà nìyẹn. Mo sì ní oníbàárà tó pọ̀ torí pé, ẹ́, àwọn ẹlòmíràn olè ni wọ́n. Wọ́n máa ń fẹ́ jẹ jà yàn lólé, wọ́n sì tún máa ń fẹ́ jẹ ìrẹ̀ ajẹpajude. Fún díẹ̀ yìí, mo ní àwọn tó pọ̀ yanturu bá wọn ni. Torí pé èmi jẹ́ ẹni tí mo ní wàhálà kí n tó lè sọ pé mo f'inú tọ́ ènìyàn. Torí pé ènìyàn gbogbo ọ̀nkàlú sì ń wá nǹkan tí ọ̀nkàlú kò fi jẹun ni. So bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyẹn. Mo máa ń ní, mo ní àwọn oníbàárà tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ yanturu tí mo máa ń ra nǹkan lọ́wọ́ wọn. Torí pé mo mọ̀ pé, ẹ́, ẹnìkan lè fẹ́ gbá mi. Ǹkan tí mo sì tún mọ̀ ni pé nígbà tí mo fi ní àwọn oníbàárà tó pọ̀ ni ó ti ràn mí lọ́wọ́ gan púpọ̀ púpọ̀. Torí pé ó ti fún mi ní àwọn owó púpọ̀ púpọ̀ tó ṣe pé ẹlòmíràn yóò gbé owó, ó lè jẹ́ àpò kan yóò gbé lórí nǹkan tí màá sì dọ́dẹ́ ẹlòmíràn. Ẹlòmíràn ó yọ́ àpò kan kúro. Fún díẹ̀ yìí mo ní àwọn tí mo máa ń bá rajà àti mo sì máa ń bá tajà lọ́pọ̀lọpọ̀. Torí pé mi ò fẹ́ ẹni tí yóò yàn mí jẹ, tí yóò sì mú, ẹ́, mú, ni ó, tí yóò mú mi bí aláì, kò sí ǹkan tó kún mi, kò bá mú mi lá láìda nìran ìyà anybody. Fún díẹ̀ yìí, mo ní àwọn oníbàárà tó pọ̀ tí mo máa ń bá, tí mo máa ń bá rajà, tuntun tí mo máa ń tẹ̀ ẹ̀, pààrọ̀ wọ́n tó bá ti èwù mí ni.

Ehn, inú mi dùn fún béèrè pé ṣe mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí dáadáa. Mo lè rántí nígbà tí kí n tó tíẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, kí ni a ń pè ní ọkọ̀ ojú irin? Ọkọ̀ ojú irin ni a ń pè ní rélùwé tó ṣe pé irin la fi ṣe, tó ye pé ọ̀nà tó ń gbà ó yàtọ̀ sí ọ̀nà tí àwọn mọ́tò ọkọ̀ tí a mọ̀ tó máa ń gbà. Ó sì yàtọ̀ sí, eh, bàálù ọ̀furufú èyí tí a mọ̀ sí ẹrúplénì. Ehn, mo ti wọ ọkọ̀ ojú irin rí. Ìgbà náà ni ìgbà tí wọn yèṣẹ́ fún mi ní admission ní sí ilé ẹ̀kọ́ gíga. Nígbà náà mo wà ní ilé. Ìgbà náà ni ìgbà tí mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kíláàsì level àkọ́kọ́. Mo ní ẹrú tó pọ̀ tí mo fẹ́ gbé lọ. Nígbà yìí ni wọ́n á sọ fún mi pé kí n wọ ọkọ̀ ojú irin. Ìgbà náà sì lẹ́leyi kọ̀sì wọ́n. Ìgbà náà ẹgbẹ̀rún mẹ́ta ni, ẹgbẹ̀rún mẹ́ta ni ọkọ̀ ojú irin. Ṣùgbọ́n tí mo bá so pé kí n lọ wọ ọkọ̀, eh, ó jẹ́ iye bí ẹgbẹ̀rún méjìlá. Fún dí ẹ̀yìí torí pé ìyàtọ̀ ńláńláńlá ó wà láàrin iye owó tí wọ́n ń gbà. Mo wọ ọkọ̀ ojú irin nígbà náà. Ṣùgbọ́n mi ò lè sọ pé mo tilẹ̀ gbádùn rẹ̀ torí pé àwọn èèyàn tí pọ̀jù. Ó jẹ́ àkókò ìgbà tí àwọn èèyàn ṣe ọdún nígbà náà. Nígbà náà mi ò lè sọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ títí torí pé wọ́n kan sù mí ribiribi síbi kan ni. Kò sí pé bóyá mo lè sùn torí pé nínú rẹ̀ olè tún wà. Torí pé tí èèyàn bá ṣe bákan bákan tí èèyàn bá sùn.

Ìbéèrè tẹ́ẹ̀ bí yìí, ó jẹ́ ìbéèrè tó kẹjẹ gbẹ. Kókó ẹ̀kọ́ wo ni mo fẹ́ràn jù nígbà èwe? Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní èwe, o ní ẹ̀kọ́ ìṣirò. Bẹ́ẹ̀ni, à, ìgbà èwe, mo lè sọ pé àwọn ẹ̀kọ́ ká sọ pé Civic Education. Mo sì tún fẹ́ràn ìṣirò náà torí pé ó jẹ́ ǹkan tí ó máa ń mú oríwú torí pé nígbà náà, hm, mo fẹ́ ṣe àṣírí pé ẹ̀kọ́ tí èèyàn bá like, tí èèyàn nífẹ̀ẹ́ sí jù yálà nígbà èwe àbí ìgbà tí èèyàn ti dàgbà. Ó ní ṣe pẹ̀lú irú olùkọ́ tó ń kọ́ èèyàn. Olùkọ́ tó ń kọ́ mi nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ pámárì ṣíìṣì, o jẹ́ olùkọ́ tó le gan-an, torí pé bí èèyàn o bá ṣe ǹkan, yóò na èèyàn nínà kúnà, alùbámi bí omi òjò. Fún ìdí èyí, kò sí bí èèyàn ò ṣe ní nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ bàbá yìí. Mo tilẹ̀ lè rántí nígbà kan tí ó kọ́ wa ní ìṣirò ní inú kíláàsì, tó wá sọ fún wa pé kí á lọ-- ǹkan tí ó kọ́ wa ni, tó bá di ọjọ́ kejì, yó bí wá. Tí a bá le sọ̀, òun yóò na wa ní alùbámi. Mo má n ti gbà wí pé olùkọ́ yìí ò mà mu ní kékeré. Èmi tó ṣe pé mi ò lára ìyá. Ni tá-- ní wá ra sẹ̀sà, mo lọ kọ́, mo lọ kà, mo lọ mọ bí màá ṣe ṣe ìṣirò ni. Ìgbà tó dibọjọ́ kejì, alùbámi bí omi òjò ló lu àwọn tí wọ́n le ṣe. Mo rántí nígbà náà pé ó fi mí ṣe olórí gbogbo àwọn ará kíláàsì mi torí pé nígbà tó ń kan orí tẹ́ mi kí n ṣe ìṣirò, mo ṣe, mo ṣe bó ṣe yẹ bí ọṣẹ ti ń ṣojú. Mo ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Fún ìdí èyí, èyí jẹ́ kí n wá ní ìfẹ́ fún ìṣirò. Nígbà bá wá sí, nígbà tí mo dàgbà tán náà báyìí, mo like ìṣirò gan-an torí pé ìṣirò jẹ́ ǹkan tó rọ̀ mí lọ́hùn tó ṣe pé kì í ṣe ǹkan tó le tàbí tó le fún mi ní wàhálà. Ó jẹ́ ǹkan tó ṣe pé mi ò nílò láti máa dára mì lámùú torí pé mo gba pé gẹ́gẹ́ bí ẹ̀bùn Ọlọ́run ni. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ èyí lọ́pọ̀lọpọ̀, mo nífẹ̀ẹ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀

Hmm ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ọ̀nà ni pé mo fẹ́ kọ́ nípa, eh ìmọ̀ ayé-ayélujára bíi ìmọ̀ eh kọ̀ǹpútà torí pé ayé tá a wà yìí, ó ti kù ní ayé dúdú è tí àwọn bàbá ń lá wa tí a mọ̀ wọ́n mọ́. Torí pé ayé ń lọ àǹtọ́. Mo fẹ́ kọ́ ìmọ̀ ẹ̀kọ́ kọ̀ǹpútà bí wón ṣe ń lo kọ̀ǹpútà. Nítòótó ọmọ ilé ìwé ni mí tí mo sì ní ẹ̀kọ́ nípa ìjìnlẹ̀ òògùn òyìnbó. Pẹ̀lú rẹ̀, mo ní lérò pé tí mo bá mọ̀ nípa bí a ṣe ń ṣe kọ̀ǹpútà, yóò ran ìgbé ayé mi lọ́wọ́, yóò sì bu yiì kún ayé mi. Mo fẹ́ kọ́ bí a ṣe ń mọ̀ nípa kọ̀ǹpútà nítorí pé tí mo bá mọ̀ nípa rẹ̀, nígbà tí mo sọ pé mo eh mo ń ṣe òògùn òyìnbó, so yóò ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn nǹkan tá a ń lò, ta fi ń fá òun yẹn ní ètò iléra, oun nà ni ó dá lé lórí lílo kọ̀ǹpútà. Mo fẹ́ mọ èyí torí pé ó tún jẹ́ ohun tó jáwọ́ fún mi lọ́pọ̀lọpọ̀. Tí mo bá mọ̀ pé è, kì í ṣe owó kékeré, òun ni màá máa gbà. Kì í ṣe owó kékeré, òun ni yóò máa bọ́ sí ninu care à mi. Fún idi e yìí, mo nífẹ̀ẹ́ sí láti kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ ayélujára torí pé ó máa mú owó púpọ̀ wá fún mi, ó máa mú ayé rọrùn. Ohun tí mo fẹ́ kọ́ tó wà lọ́kàn mi nìyẹn torí pé mo gbàgbọ́ pé tí mo bá kọ́ ayé mi ó yí padà.

Pàápàá jùlọ, lórí ìbéèrè yi tó sọ pé nígbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi. À, ẹ́, ọkọ̀ fífọ̀ náà kò yẹ kó jẹ́ ǹnkan tí ó yẹ kó lè máa fún èèyàn ní ìṣòro, tàbí kò yẹ kó jẹ́ ǹnkan tó ṣe pé wọn seṣe máa sọ fún èèyàn kí èèyàn tó ṣe. Torí pé ó dàbẹ́ nipé ǹnkan tí ènìyàn gbọ́dọ̀ mọ̀ ni. Torí pé Yorùbá bọ̀ wọ́n powe pe ojú, ó yẹ kó máa sọnà fún èèyàn. Tí èyí sì túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ mọ àkókò tí èèyàn gbọ́dọ̀ máa fọ mọ́tò rẹ̀. Torí pé èyí jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì gan. Torí pé Yorùbá powé, Yorùbá bọ̀ wọ́n powe wọ́n ní ìrínisí níṣẹni lọ́jọ́. Tí èyí túmọ̀ sí pé bá bá ṣe ríni ni á ṣe bu iyì kún èèyàn. Mọ́tò fífọ̀ ò yẹ kó jẹ́ n tí wọn seṣe máa sọ fún èèyàn, tàbí ǹnkan tí wọn seṣe máa fi ọlọ́pàá lé èèyàn kiri, tàbí ǹnkan tó jẹ pé wọn máa lọ yà èèyàn lórí. Torí pé ó yẹ kó jẹ́ ǹ tí, because ẹni tó ra mọ́tò pé òun fẹ́ máa wa mọ́tò, ó yẹ kó mọ̀ pé òun gbọ́dọ̀ ṣetán láti ṣe gbogbo ǹnkan tí ó bá so mọ̀. Yálà pé bóyá kó ra pẹtiró tàbí kó ṣe ìtọ́jú mọ́tò rẹ̀. Torí pé bí èèyàn bá ṣe tọ́jú mọ́tò sí, tàbí ọkọ̀ èèyàn, òun ni yóò sọ bí mọ́tò náà tàbí ọkọ̀ náà yóò ṣe pẹ́ sí lọ́wọ́ èèyàn. Fún ìdí èyí, ó ṣe pàtàkì kí èèyàn mọ̀ pé fífọ mọ́tò ó wà nínú àwọn ǹnkan gbóògì tí èniyan gbọ́dọ̀ mú ní ibáàdà ta bá ń sọ̀rọ̀ nípa mọ́tò lílò. Nítorí pé mọ́tò tó bá dọ̀tí ó lójú ibi tó le gbé wọ, ò ní tiẹ́ lẹ̀ bẹ́ẹ̀ gbẹ́ pé ojú títì lo máa ń mú fúnni. Ti ń bá ní kí n sọ̀rọ̀ nípa ìgbà tí mo máa ń fọ mọ́tò, mo lè sọ gbángba gbángba pẹ̀lú ìgboyà pé ìgbà tí mo bá ti ń rí i pé, háà, ẹ́, ọkọ̀ mi yìí ó ti ń dọ̀tí, ìgbà náà ni mo máa ń rò pé ó ṣe pàtàkì fún mi láti fọ ǹkan yìí. Pàápàá jùlọ, mọ́tò fífọ́, ǹnkan tí ó tú túmo mọ̀ sí i òhun nipé ìgbà táa bá wà nígba ẹ̀run, ìgba ẹrun àti ìgba ojò, ìgba òjò mọ́tò máa ń ké gbé dọ̀tí, gbogbo ìgbà ló sà máa ń dọ̀tí sáá torí ojú ọ̀nà. Èyí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa fọ lóòrèkóòrè. Àìjẹ́bẹ́ mọ́tò èèyàn kò ní ṣe rí, kò ní ṣe fiyàn gàn láwùjọ. Fún ìdí èyí, ó ṣe pàtàkì ìgbà tí n bá ti rí i pé ó ti dọ̀tí, màá fọ. Ìgba ẹrun náà sì le léyii eru kú lálálálá bí iná orí. Èyí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa fọ mọ́tò èèyàn lóòrèkóòrè torí àwọn eruku tí ó lè fẹ́ máa dọ̀tí rẹ̀. Èmi ṣi leleyii mo jẹ́ ẹni tó ní ìmọ̀tótó, mi kì n fojú rí ìdọ̀tí sí ojú. Nítorí náà mo máa ń fọ mọ́tò mi, ọkọ̀ mi, mo máa ń fọ dáadáa, tónítóní. Tó ṣe pé àwọn èèyàn gan máa ń bi mí pé, háà, mo gbìyànjú sí mọ́tò yìí. Èyí náà ni ǹnkan tí mo mọ̀, tí mo fi máa ń fọ mọ́tò mi dáadáa torí pé mo gbàgbọ́ nínú ìrínisí níṣẹni lọ́jọ́. Ẹ ṣé.